Àárọ̀ ni mo fẹ́ràn jùlọ. Àárò jẹ́ ìgbà tí orí mi máa ń wálẹ̀, tí mo máa ń ṣẹ̀ṣẹ̀ jí, tí máa sì b'ẹ́lẹ̀dá mi sọ̀rọ̀. Àárọ̀ jẹ́ àsìkò tí ọkàn mi máa ń balẹ̀ jù, tí mi ò sì kí n ronu pa nǹkan kan. Nítorí ẹ̀ ni mo fi fẹ́ràn àárọ̀ jùlọ nínú gbogbo àsìkò ọjọ́.

Ìmọ̀ tuntun tí o wù mí láti kọ́ ni aṣọ òkè. Aṣọ òkè jẹ́ aṣọ tí àwọn Yorùbá tí máa ń wọ̀ láti ayé, ayé àtijọ́ tí ó sì ti wà dé ìsìnyi. Aṣọ òkè jẹ́ aṣọ tí ó ti wà tipẹ́tipẹ́ tí ó sì jẹ́ aṣọ tí àwọn èèyàn tí ń wọ̀ lọ sí òde. Oríṣiríṣi òde ni èèyàn le wọ aṣọ òkè lọ. Níìsínyi, aṣọ òkè sí wà jẹ́ aṣọ tí àwọn èèyàn n fi owo ńlá ńlá rà nítorí ẹni.

Aago méje alẹ́ ni mo máa ń jẹ oúnjẹ alẹ́ mi. Ídí tí mo fi máa ń jẹ oúnjẹ alẹ́ mi ní aago méje alẹ́ ni pé kò da kí èèyàn máa jẹ oúnjẹ ní alẹ́ pátápátá àbí ní òru nítorí kó ní oúnjẹ náà kò ní dé ìsàlẹ̀ ikùn, ó sì lè fa kí inú máa rùn yàn tàbí kí èèyàn máa yàgbẹ́. Nítorí ẹ ni mo máa ń tètè jẹ oúnjẹ alẹ́ mi kó lè ba tètè ṣiṣẹ́ tó fẹ́ ṣe tí màá fi sùn dalẹ́.

Ojoojúmọ́ ni mo máa ń lọ sí ilé ìkàwé nítorí ọmọ ilé ẹ̀kọ́ ni mí. Ojoojúmọ́ ni mo sì máa ń kàwé mi fún ìdánwò tí ó bá le yọjú. Ojoojúmọ́ ni mo máa ń sì lọ yá ìwé ní ilé, ilé ìkàwé. Ti bá dé bẹ́ẹ̀, mo máa yá àwọn ìwé tí mo nílò fún ẹ̀kọ́ mi. Tí bá sì ti kà tán, máa lọ dà padà sí ibẹ̀ tàbí kí n kà á ní ibẹ̀. Tí bá sì ti kà tán níbẹ̀, hín lọ gbe sí ibi tí ó yẹ kó wà tàbí ibi tí mo ti mú. Nítorí ẹ ni, mo fi máa ń lọ sí ilé ìkàwé lójoojúmọ́ láti lọ ka ìwé mi fún àdánwò kankan tó lè yọjú.

Rárá o, èmi nífẹ̀ẹ́ ẹran. Oríṣiríṣi ẹran mo sì máa ń jẹ. Ẹran máa ń fún yàn ní agbára àti okun. Nítorí ẹ́ ni èmi fi nífẹ̀ẹ́ ẹran, ó sì máa ń dùn. Oríṣiríṣi ẹran mo ti jẹ. Mo ti jẹ ẹran ọ̀yà, mo ti jẹ ẹran òketé, mo ti jẹ ẹran mùsúrò, mo sì ti jẹ ẹran òbúkọ. Nítorí ẹ́ ni mo fi fẹ́ràn ẹran. Lẹ́yìn ẹran òbúkọ àti àwọn ẹran tí mo ti kà sílẹ̀ yìí, mo ti jẹ ẹran adìyẹ náà. Nítorí ẹ́ ni èmi fi sọ pé mo máa ń jẹ ẹran. Nítorí oríṣiríṣi ẹran mo ti jẹ.

Kété tí mo bá jí ní àárọ̀, lágo méje àárọ̀ tí mo gbàdúrà tí mo sì ṣe iṣẹ́ ilé mi ni í ń gbé ọ̀kadà láti ilé mi tí sì gbe lọ sí ibi iṣẹ́ láàárọ̀. Tí bá dé ibi iṣẹ́, màá bẹ̀rẹ̀ síí ṣe iṣẹ́ mi. Mo sì máa ń kúrò ní ibi iṣẹ́ ní ago méje ìrọ̀lẹ́ láti lọ sí ilé. Tí bá dé ilé ni màá ṣe àwọn iṣẹ́ tó ẹ ki ń ṣe tí màá sì sùn fún iṣẹ́ ọjọ́ kejì.

Rárá o, èmi ò kórira oúnjẹ kankan. Àwọn òbí mi ti kọ́ mi láti kékeré láti má yànbọ̀ tàbí kí n kórira oúnjẹ kankan. Gbogbo oúnjẹ tí mo bá rí jẹ àbí tí wọ́n bá gbé fún mi láti kékeré ni mo máa ń jẹ. Oúnjẹ kankan ò ṣe mí ní àìsàn rí, bẹ́ẹ̀ ni kò ṣe mí ní jàm̀bá rí. Nítorí ẹ́ ni èmi fi máa ń jẹ gbogbo oúnjẹ tí wọ́n bá gbé kalẹ̀ fún mi.

Rárá o, mi ò ní ọgbà kankan ní ilé tí mò ń gbé níisin. Ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ ọgbà gidi gan nítorí àwọn ǹkan míràn meremere tó wà níbẹ̀, àwọn nǹkan tó ṣe é ṣàrà lóore tí wọ́n máa ń gbìn sí inú ọgbà àti àwọn èso inú ọgbà náà. Nítorí ẹ́ ni mo fi nífẹ̀ẹ́ ọgbà. Ṣùgbọ́n mi ò ní, mi ò ní ọgbà kankan ní ibi tí mo wà nísìínyi. Ṣùgbọ́n mo ní lọ́kàn láti ra ọgbà kan fúnra mi tí n ṣì máa gbìn àwọn nǹkan tí mo fẹ́ síbẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ní ètò àbọ̀ kọ̀ǹpútà mi. Mo máa ń fi àbọ̀ sí kọ̀ǹpútà mi nítorí àwọn èèyàn tí mi ò mọ̀ rí tí wọ́n sì lè gbé kọ̀ǹpútà mi kọ́ ṣì ṣe. Ó láwọn nǹkan tí ó wà lórí kọ̀ǹpútà mi tó jẹ́ pé èmi nìkan ni mo gbọ́dọ̀ máa rí. Mi ò fẹ́ kí ẹ̀yàn mìíràn rí tàbí kí ẹ̀yàn mìíràn máa wo àwọn nǹkan tó jẹ́ pé ó ṣe pàtàkì sí mi. Nítorí ẹ́ ni mo fi máa ń fi àbọ̀ sí kọ̀ǹpútà mi. Èmi sì máa ń gba ní ìmọ̀ràn fún àwọn èèyàn pé kí wọ́n fi àbọ̀ sí kọ̀ǹpútà wọn náà àti àwọn nǹkan mi lórí kọ̀ǹpútà wọn kó lè ba à dáàbò bo nǹkan tí wọ́n bá ń ṣe tí wọ́n fẹ́ kí aráyé mọ̀ sí.

Èmi ò rìnrìn àjò fún ìṣẹ́ kankan rí nítorí iṣẹ́ tí mò ń ṣe kò gba kí n rìn ìrìnàjò kankan. Nítorí ẹni, èmi ò rìnrìn àjò kankan fún ìṣe mi rí nítorí oúnjẹ ni mò ń sè. Oúnjẹ tí mò ṣì ń sè yi, àwọn tó wà ní ọ̀dọ̀ mi tó wà ní sàkání mi náà ni mò ń ta oúnjẹ mi fún kò fún mi ní ààyè láti rìnrìn àjò kankan.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Imisíolúwa ni orúkọ mi tó sì túmọ̀ sí wípé ẹ̀emí Olúwa. Ẹ̀emí Olúwa jẹ́ ẹ̀emí tí Ọlọ́run mí sí àwọn Ádámù àti Ifu tó sì fi wá sí ilé ayé. Nítorí ẹ́ ni níbikíbi tí mo bá lọ, orúkọ yìí máa ń jẹ́ kàyéfì fún Kò kíyé àwọn ẹlòmíràn tí bá sọ fún wọn pé Imisolúwa lorúkọ mi. Ṣùgbọ́n èmi mọ ìtumọ̀ orúkọ mi, nítorí ẹ́ náà ni mo sì fi fẹ́ràn orúkọ mi gidi gan.

Ọjọ́ kíní oṣù yìí ni mo kẹ́yìn lọ sí ọ̀dọ̀ oníṣègùn nítorí mo ní ibà fẹ́ẹ́rẹ́fẹ́ àti ikọ́ tó ń dà mí láàrùn nígbà yẹn. Nígbà tí mo ti dé ọ̀dọ̀ oníṣègùn, wọ́n kọ ògùn tí màá lò fún mi wọ́n sì fún mi ní abẹ́rẹ́ náà. Àti ìgbà tí mo sì ti lo ògùn yìí, la ara mi ti yá. Àti ìgbà yẹn náà ni mo sì ti lọ sí ọ̀dọ̀ oníṣègùn gbẹ̀yìn. Èmi ò fẹ́ràn kí màá lọ sí ọ̀dọ̀ oníṣègùn torí mi ò fẹ́ràn láti máa gba abẹ́rẹ́ tàbí kí màá lo ògùn. Nítorí ẹ ni mo fi máa ń dúró nígbà tí ara mi ò bá yá tí n tó lọ sí ọ̀dọ̀ oníṣègùn.

Láti kékeré ni mo ti kọ́ ọ wípé o dára kí ènìyàn ní àjọṣepọ̀ gidi pẹ̀lú ẹni tí o bá ń ṣe iṣẹ́ pẹ̀lú. Nítorí ẹ̀ sì ni àwọn tí èmi àti wọn jọ ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́ mi, mo máa ń mọ̀ láti ní àjọṣepọ̀ gidi pẹ̀lú wọn, kí n sì ní ìrẹ̀lẹ̀ fún wọn náà. Nítorí pé a jọ ń ṣiṣẹ́ níbi kan náà, kò rí pé mo gbúdọ̀ máa bá wọn sọ̀rọ̀ bó ṣe wù mí tàbí kí ń máa sọ̀rọ̀ òdì sí wọn. Nítorí ẹ ní mo fi máa ń ní ìrẹ̀lẹ̀ àti ìtẹríba fún àwọn tí o a jọ ń ṣiṣẹ́ papọ̀ níbi kan náà.

Ẹsẹ̀ márùn-ún àti inch márùn-ún ni mo fi ga. Mo jẹ́ ọmọ tó ga dáadáa nítorí bàbá mi ga, ó sì sín gbónlẹ̀, ìyá mi náà sì ga, àwọn ẹ̀gbọ́n mi náà sì ga. Nítorí ẹ ní èmi náà sì jẹ́ ọmọ gíga mo sì fẹ́ràn bí mo ṣe ga. Bí mo ṣe ga tó, mo sì tínrín lọ́mọbìnrin. Mi ò san rárá, mo tínrín, mo sì ga púpọ̀púpọ̀.

Ìmọ̀lẹ̀ òwúrọ̀ ni mo fẹ́ràn jù lọ. Ìdí tí mo sì fẹ́ràn ìmọ̀lẹ̀ òwúrọ̀ ni pé ó jẹ́ ìgbà tí ọkàn mi máa ń balẹ̀ jù. Ti bá ti jí làárọ̀, tí mo gba àdúrà, tí mo ronú díẹ̀, ni mí máa sì lọ se gbogbo iṣẹ́ ilé mi. Ìmọ̀lẹ̀ òwúrọ̀ jẹ́ ìgbà tí ọkàn mi máa ń balẹ̀, tí mo sì máa ń ronú tọ́pọ̀lọ, mi máa ń ṣí sí ìwé tí mo máa ń kàwé jù. Nítorí e ní mo fi fẹ́ràn ìmọ̀lẹ̀ òwúrọ̀ ju ìmọ̀lẹ̀ alẹ́ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. Lẹ́yìn tí mo bá parí iṣẹ́ tí mò ń ṣe tàbí ǹkan tí mo bá ń ṣe ní ìta, kété tí mo bá parí tán, náà ni mo máa ń kúrò níbẹ̀ tí mo sì máa ń wálé nítorí àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe nílé náà. Nítorí è ní mo fi sọ wipé mo máa ń dé ní àkókò. Mo máa ń wọ ago ọwọ́ mi, mo sì máa ń fa ago ọwọ́ mi ṣiṣẹ́. Mi ò kí ń jẹ́, mi ò kí ń pàdánù àkókò lórí ǹkan tí ó wúlò.

Rárá o, èmi ò kí jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú oníbàárà mi. Lẹ́yìn tí mo bá ta ǹkan tí oníbàárà mi fẹ́ tán fún, tí mo sì ti ṣe gbogbo ètò àti ìṣe mi fún oníbàárà mi, lẹ́yìn náà ni mo wà lè ronú oúnjẹ jíjẹ àbí ǹkan tí mo bá fẹ́ ṣe. Tí mo bá ti parí iṣẹ́ mi tàbí tí mo bá ti ta ọjà fún oníbàárà mi tán, èmi kò le jẹ oúnjẹ tàbí ṣe ǹkan kan.

Ojoojúmọ́ le mí ma ń lọ sí ibi orin nítorí ilé mi ló wà. Lẹ́yìn ilé wa, ó ní ibi orin kan tó wà níbẹ̀ tí wọ́n ti máa ń kọ orin, tó sì ti máa ń jóná níbẹ̀. Níbẹ̀ ni mo máa ń lọ lójoojúmọ́ tí mo ti máa ń lo gbo orin táwọn èèyàn bá kọ. Nítorí è ni mo fi sọ pé ojoojúmọ́ ni mo máa ń lọ sí ibi orin.

Owó, owó ló máa ń jẹ́ kí n rẹ́rìn. Tí mo bá ṣiṣẹ́, tí mo bá gba owó iṣẹ́ mi, inú mi máa ń dùn, ayọ̀ mi sì máa ń kún. Nítorí ó máa ń jẹ́ kí n mọ̀ pé mo ti ṣiṣẹ́ dáradára. Nítorí tè èèyàn ọ̀ bá ṣiṣẹ́ dáradára, èèyàn kì í rí owó gbà, èèyàn sì kì í rí ìlọsíwájú nínú nǹkan tó bá ṣe. Nítorí ẹ ni mó fi ni pé owó àti iṣẹ́ ló máa ń mú inú mi dùn ló máa sì ń jẹ́ kí n rẹ́rìn.

Èmi ò fi bẹ́ẹ̀ fẹ́ran oúnjẹ àárọ̀. Mi ò fẹ́ran oúnjẹ àárọ̀ púpọ̀ púpọ̀ báyẹn. Nítorí ẹ̀ ni tí n bá fẹ́ jẹun láàárọ̀, oúnjẹ tí ò, tí ò wúwo jù ni mo máa ń fẹ́ jẹ. Bí ògì, ògì jẹ́ nǹkan tí mo máa ń mu láràárọ̀ nígbà míì. Nígbà tí oúnjẹ bá wù mí jẹ láàárọ̀ nìyẹn. But nígbà tí oúnjẹ ò bá wù mí jẹ, mi ò kí ń jẹun láàárọ̀, ìyòókù tún dọ̀san nìyẹn. Tí n bá jẹ oúnjẹ tó wúwo jù, ó máa máa múnú run mí, tínú mi ò sì ní wálẹ̀. Nítorí ẹ̀ ni mi ò ṣe fẹ́ràn oúnjẹ àárọ̀

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn ago ọwọ́ gidi gan-an nítorí ó máa ń jẹ́ kí n mọ àkókò tí mo bá bẹ̀rẹ̀ ǹnkan àti tí mo bá parí ẹ. Ago ọwọ́ jẹ́ ǹkan pàtàkì tí mo rò pé ó yẹ kí gbogbo èèyàn ní, ní pàtàkì jùlọ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ àbí àwọn tí wọ́n ń lọ sí ilé ẹ̀kọ́. Ó máa jẹ́ kó mọ àsìkò tí wọ́n ń ṣe ǹnkan àti ìgbà tí wọ́n parí rẹ̀, tí ó sì ńi jẹ́ kí wọ́n pẹ́ dé ibi iṣẹ́ tàbí kí wọ́n pẹ́ jí àbí kí wọ́n pẹ́ kúrò ní ibi iṣẹ́. Nítorí ẹ ni èmi fi nífẹ̀ẹ́ sí ago ọwọ́ gidi gan-an.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà iṣẹ́ mi ò gbà mí láyè kí ń máa dáhùn fóònù mi níbi iṣẹ́. Ó wà ó lòdì sí ibi iṣẹ́ mi. Mi ò kí ń gbé phone mi tàbí kí ń dáhùn fóònù tàbí kí ń tẹ fóònù nígbà tí mo bá ń ṣiṣẹ́. Lẹ́yìn tí mo bá ṣiṣẹ́ tán, tó bá sì fún wa ní àsìkò tó yẹ ká jẹun ni mo máa ń láyè láti wo fóònù mi tàbí kí ń gbé fóònù mi.

Ẹ̀mí mà ń fẹ́ran láti lọ sí etí odò nítorí tí gbogbo ẹ ṣe má ń tutù níbẹ̀. Mo fẹ́ran odò gidi gan nítorí bàbà mi ó jẹ́ pẹjapẹja ní ìgbà tí mo ń wà a kékeré. Ó sì má ń gbé mi lọ sí ìdí odò ní ọ̀pọ̀lọpọ̀ nìgbà nígbàyẹn. Àti ìgbà yẹn náà ni mo sì ti fẹ́ran odò láti má lọ sí odò. Nítorí ẹni tí èmi àtàwọn ọ̀rẹ́ mi bá fẹ́ jáde, odò ni mo má ń ní pé ká lọ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ṣùgbọ́n nígbà mi mo má ń lọ sí ibòmíràn tí mo ti máa ń lọ ní ìsinmi.

Ní ọjọ́ ìbí mi, ìgbà mìíràn mo máa ń wà nílé, ìgbà mìíràn mo sì máa ń wà ní ilé ẹ̀kọ́. Tí mo bá wà nílé, ìyá mi máa ń dáná tí mo fẹ́ràn jù lọ. Wọ́n sì máa fún mi ní ẹran ńlá. Lẹ́yìn náà ni wọ́n sì máa gbé mi jáde tan sì fún mi ní oríṣìíríṣìí ẹ̀ bùn. Ṣùgbọ́n tó bá jẹ pé ilé ẹ̀kọ́ lo ti bá mi, lẹ́yìn tí mo bá parí ẹ̀kọ́ mi tan ni àwọn ọ̀rẹ́ mi máa gbé mi jáde, wọ́n sì máa fún mi ní ẹ̀bùn tó dára tí mo se máa ń ṣe àjoyọ̀ ọjọ́ ìbí mi nìyẹn.

Bí mo ṣe máa ń mú èrò tuntun wá kò lè rára. Ti n bá dé ilé ẹ̀kọ́ mi tàbí tí mo jáde, mo máa lo ń bá àwọn èèyàn tí mio mọ̀ rí tí máa sì sọ nǹkan tí mò ń ṣe fún wọn, irú iṣẹ́ tí mò ń ṣe àti tí ó ṣe lè ṣe ànfààní fún wọn, tí mo ṣe máa ń mú èrò tuntun wá sí iṣẹ́ mi nuun.

Bí mo ṣe máa ń tọ́jú ara mi ó pọ̀ gan. Mo máa ń ra ọṣẹ tó bá mi lára mu àti ẹ̀pàrá tó bá mi lára mu. Mo sì máa ń ra aṣọ gidi sí ara mi. Mo máa ńawo ṣe àyẹ̀wò eyín mi ní oṣooṣù kí n lè bá mọ̀ tí ǹkan kan bá ń ṣẹlẹ̀ sí eyín mi. Mo máa ń lọ sí ọ̀dọ̀ dókítà tí wọ́n sì wo gbogbo nǹkan ara mi. Inú mi ni o, ẹsẹ̀ mi ni o, ọwọ́ mi ni o, gbogbo ẹ̀jẹ̀ ara mi àti omi ara mi ni wọ́n máa wọ̀, tí máa fi mọ̀ bóyá ǹkan kan ṣẹlẹ̀ sí mi àbí nǹkan ò ṣẹlẹ̀ sí mi. Tí mo ṣe máa ń tọ́jú ara mi nìyẹn.

Rárá o, èmi ò gbàgbọ́ nínú ìṣe ọ̀fẹ́. Iṣẹ́ tí kò bá ti mú nǹkan wọlé fún mi, tàbí tí kò ṣe nǹkan gidi fún mi, èmi ò kí ń ṣe. Èmi ò ṣiṣẹ́ ọ̀fẹ́ rí. Mi ò sì rò pé mo lè ṣiṣẹ́ ọ̀fẹ́ rí. Mi ò sì ní ìgbani mọ́ran fún èèyàn láti ṣiṣẹ́ ọ̀fẹ́ níbikíbi.

Ago mẹ́wàá alẹ́ ni mo máa ń lọ sùn. Lẹ́yìn tí mo bá jẹun tán ní ago méje ni mo máa ń sùn ní ago mẹ́wàá alẹ́. Ìdí tí mo máa ń sùn ní ago mẹ́wàá alẹ́ ni pé ó ti mọ́ mi lára láti kékeré láti máa sùn lágo mẹ́wàá. Mi ò kí ń tètè sùn. Tí mo bá sì ti sùn lé ago mẹ́wàá, mo máa ń jí ní ago méje àárọ̀ láti wẹ̀ àti ṣe àwọn nǹkan tó ẹkín ṣe dé tí máa dẹ̀ fi lọ sí ilé ẹ̀kọ́ mi.

Mi ò kí ń fi bẹ́ẹ̀ ka àsìkò tí fóònù mi máa ń lò ní ẹnu iná tí mo bá ti púlọ́ọ̀gì rẹ̀ sí ẹnu iná. Nígbà tí ó bá tó fúùlù ni mo máa tún yọ. Kò sí, mi ò kí ń wọ àsìkò kan àbí mìíràn tí mo máa fín fi fóònù mi lẹ́ si ẹnu iná. Tí ó bá ti gbaná, tó bá ti ti gbaná tán ni mo tó máa n yọ ó lẹ́nu iná.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń yà àwòrán pẹ̀lú fóònù. Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà tí mo bá wà ní ilé ẹ̀kọ́, tí bá parí iṣẹ́ mi tán ni mo máa yà àwòrán àwọn ọ̀rẹ́ mi tàbí àwòrán nǹkan tí mo bá rí pé ó dára lójú. Mo sì máa ń fẹ́ràn kí ma ya àwòrán nǹkan tó bá dára lójú. Ó lè jẹ́ igi, ó lè jẹ́ òpó, ó lè jẹ́ ẹyẹ, ó sì lè jẹ́ àwọn ọ̀rẹ́ mi náà. Ǹkan tí mo bá sì rí pé ó dára lójú, mo máa yà àwòrán rẹ̀ pẹ̀lú fóònù ọwọ́ mi.

Amala jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn jù lọ àti ọbẹ̀ ewédú, gbẹ̀gìrì àti ọbẹ̀ ata. Amala jẹ́ oúnjẹ tí mo ti ń jẹ láti kékeré tí mo sì ti fẹ́ràn láti ìgbà yẹn. Ní pàtàkì jùlọ amala dúdú. Amala dúdú jẹ́ àmàlà tí àwọn Yoruba máa ń jẹ tó sì ti wà ní ayé láti ọjọ́ tó ti pẹ́. Amala dúdú wá láti iṣu gbígbẹ tí wọ́n lọ tó sì di èlùbọ́ tó sì máa rọ̀ lórí iná pẹ̀lú omi tí yiò fi di àmàlà.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Kò sí ǹkankan tó ṣe mí, ǹkankan o si se ẹ̀ṣẹ̀ mi pẹ̀lú. Níbi tí mo sì ń gbé, kò sí àwọn èèyàn burúkú tí ó lè ṣe ǹkan burúkú fẹ́yàn nígbà tí èèyàn bá ń rìn kọjá. Nítorí ẹ ni mo fi máa ń rìn ní àlàáfíà, láì ronú nípa ǹkan burúkú kankan tó lè ṣẹlẹ̀ sí mi tàbí ǹkan burúkú kan tó ti wà ní ara mi.

Ní ìgbà mìíràn, WiFi mi yára, nígbà mìíràn kò sì yára rárá, ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó mọ́ yára. Nítorí ibi tí mo bá gbé sí ni yóò jẹ́ kí mo mọ̀ bí yóò yára bí kò ní yára. Tín bá gbé sí ibi tí atẹ́gùn ma ń wọlé sí, mo, ó ma ń yára ṣùgbọ́n tí mo bá gbé síbi abẹ́ tábìlì kò kìn yára rárá. Ìgbà mìíràn tí òjò bá sí rọ̀ kò kìn ṣiṣẹ́ rárá àbí kó má yára púpọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò. Mo ní àgbàlá òjò ní iwájú ta ilé mi tí ó má a ń bá mi gbe òjò tí ó bá rọ̀. Bí ọjọ́ òní tí òjò rọ̀, àgbàlá òjò mi ti gbe òjò púpọ̀ tí mo máa ń lò tí mo máa ń fi dáná tàbí tí mo máa ń fi ń fọṣọ. Lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn òbí mi fẹ́ràn kó máa mu omi òjò, nítorí ní a fi máa ń gbé àgbàlá òjò yìí síta láti fi gbi òjò tí ó bá rọ̀

Aṣọ tí mo fẹ́ràn láti wọ jùlọ ni ìró àti bubà. Ìró àti bubà jẹ́ aṣọ tí àwọn obìnrin máa ń wọ̀ ní ilẹ̀ Yorùbá láti ayé ìgbà yẹn. Ìró àti bubà ó sì jẹ́ aṣọ tí àwọn ìyá wa sì ń wọ̀ di isín. Mo fẹ́ràn láti maa wọ ìró àti bubà nítorí ó máa ń jẹ́ kí atẹ́gùn fẹ́ sí ara, kò sì kí ń dóru mu eyàn. Pàápàá jùlọ kó jẹ́ ìró àti bubà tó fi aṣọ òkè rán.

Igi ni wọ́n fi kan tábìlì iṣẹ́ mi. Igi náà sì jẹ́ igi tí wọ́n gé láti inú odò. Àwọn igi tí ó máa ń wù nínú odò ni wọ́n fi, ni wọ́n fi kan tábìlì mi tí mò ń lò ní ibi iṣẹ́. Mo sì fẹ́ràn tábìlì yìí nítorí pé kò kì ń gún mi lára, kò sì kí ń jẹ́ kí n ṣèṣe.

Oríṣìíríṣìí ni mo máa ń kó sínú àpò owó mi. Mo máa ń kó owó síbẹ̀, mo máa ń kó àwọn nǹkan kékèké tí mò ń lò síbẹ̀, mo máa ń kó kọ́kọ́rọ́ síbẹ̀. Àwọn nǹkan tí mo bá mọ̀ pé ó lè wọnú ẹ tí kò sì ní fà wàhálà fún aṣọ mi ni mo máa ń kó sínú àpò owó mi.

Rárá o, mi ò kí ń ṣe ìdárayá. Mo kò fẹ́ràn kí máa wo àwọn eré ìdárayá ni ṣùgbọ́n èmi gangan mi ò kí ń ṣe. Mo fẹ́ràn eré ìdárayá torí ó máa ń mú mí dùn, ó sì máa ń jẹ́ rẹ́rìn. Nítorí ẹ́ ni mo fẹ́ràn kí n ó máa wo àwọn eré ìdárayá. Ó sì jẹ́ nǹkan tó jẹ́ pé mo ti máa ń wò tí pẹ́ pẹ̀lú àwọn òbí mi àti àwọn ọ̀rẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àdéhùn dáadáa nítorí èmi gbàgbọ́ wípé àdéhùn jẹ́ ǹkan pàtàkì tí èèyàn gbọ́dọ̀ máa ka dáadáa, tí èèyàn sì gbọ́dọ̀ mọ dáadáa, tí èèyàn tó gbé ìgbésẹ̀ kankan lórí rẹ̀. Àdéhùn jẹ́ ǹkan pàtàkì tí gbogbo èèyàn gbọ́dọ̀ mọ̀, tí gbogbo èèyàn gbọ́dọ̀ máa mú lọkun kún dún. Èmi máa ń ka àdéhùn dáadáa tí n tó mú ní àdéhùn nítorí ǹkan tí mi ò bá lè ṣe, n kì í fẹ́ ṣọ pé mo lè ṣe.

Èmi kò kì ń gun ọkọ̀ akẹ́rù. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ọ̀kadà ni mo máa ń gbé. Ọ̀kadà ló máa ń gbé mi láàárọ̀ nílé mi lọ sílé ẹ̀kọ́ tàbí ní sí ilé-iṣẹ́ mi. Èmi ò fẹ́ràn kí ma wọ nu ọkọ̀ akẹ́rù nítorí ó máa ń mú inú mi dàrú. Mo fẹ́ràn kí ma gún ọ̀kadà tí atẹ́gùn ọmọ fẹ́ sí mi tí kò sì ní sí wàhálà kankan tí ó ṣẹlẹ̀

Ní kété tí mo bá gba owó oṣù mi, ǹkan àkọ́kọ́ tí mo máa ń kọ́kọ́ ṣe ni kí n lọ sí ọ̀dọ̀ dókítà tí ó máa ń wo eyín. Nítorí eyín jẹ́ ǹkan pàtàkì ní ara ènìyàn. Èmi fẹ́ràn kí n máa lọ sí ọ̀dọ̀ dókítà kí ó máa wo eyín mi, nítorí èmi ò ní fẹ́ kí wàhálà kankan dé sí eyín mi tó bá yá. Lẹ́yìn tí mo bá lọ sí ọ̀dọ̀ dókítà yìí, wọ́n máa ń bá mi fọ eyín mi tí ò mọ́, tí wọ́n sì fún mi ní àwọn òògùn tí ó fi jẹ́ kí eyín mi kí ó dúró dáadáa.

Aṣọ alẹ́ mi ni mo máa ń wọ̀ sùn lálẹ́. Aṣọ yìí jẹ́ aṣọ tó fẹ́lẹ́ tó sì rẹwà dáadáa. Kò sì fẹ́lẹ́ nìkan, kò lẹ̀ mọ́ mi lára. Ó máa ń jẹ́ kí atẹ́gùn fẹ́ sí mi lára. Tí bá fẹ́ sùn lálẹ́, èmi fẹ́ràn kí n máa wọ aṣọ tí kò ní jẹ́ kí ooru máa mú mi, tàbí tí kò ní jẹ́ kí, tí kò ní jẹ́ kí, kí n máa làágùn. Èmi fẹ́ràn kí n máa wọ aṣọ tí ó balẹ̀ dáadáa tó sì, tí ó sì, tí ó sì le jù lára.

Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí ni ìgbà tí mo sọnù ní ọjà. Èmi àti ìyá mi á lọ sí ọjà, á lọ ra nǹkan oúnjẹ táa fi dáná ní alẹ́ jọ́ náà. Ìyá mi fà mí lọ́wọ́, mi ò sì mọ̀ gbà tí ọwọ́ mi já ní ọwọ́ ìyá mi tí mo fi sọnù. Mo wá ìyá mi ṣùgbọ́n ìn rí wọn. Nígbà tó yá, láwọn ọlọ́jà ló bá mi wá wọn tí wọ́n sì pe wọn. Nígbà tó yá wá ni ìyá mi rí mi. Ọjọ́ náà jẹ́ ọjọ́ tí mi ò lè gbà pé nítorí ní ọkàn mi, mo rò pé mi ò lè rí ìyá mi mọ́ ni. Mo sunkún lọ́jọ́ náà, inú mi ò ṣi dùn.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òde rí. Oríṣiríṣi òde ni mo ṣì máa ń lọ. Mo ti lọ sí ìgbéyàwó rí, mo ti lọ sí òkú rí, mo ti lọ sí àwọn tí wọ́n ń dáná rí. Èmi sì fẹ́ràn kí nmá lọ sí òde. Nítorí tí bá lọ sí òde, inú mi máa ń dùn, ayọ̀ mi máa ń kún. Mo máa ń fẹ́ràn àwọn olórin tó máa ń kọrin ní òde, oúnjẹ tí mo máa ń jẹ ní òde àti aṣọ tí mo máa ń wọ̀ lọ sí òde náà. Nítorí ẹ́ ni èmi fi fẹ́ràn kí má lọ sí òde.

Lẹ́yìn tí mo bá gba owó oṣù ni mo maa ń yọ owó àwọn nǹkan kan sí ọ̀tọ̀. Àwọn nǹkan tó ṣe pàtàkì bí i owó mọ́tò lọ síbi iṣẹ́ tàbí owó ẹ̀kọ́ mi àti owó oúnjẹ ni mo maa ń yọ sóto. Báwo dẹ́ ni mo ṣe máa ń ṣètò owó iṣẹ́ mi, mo maa ń pín sí ọ̀tọ̀tọ̀, mo sì máa ń fi ń ṣe àwọn nǹkan tí ó nílò ṣíṣe ní ilé mi tàbí ní ayé mi.

Èmi ò kí ń fi bẹ́ẹ̀ jẹ oúnjẹ ọ̀sán nítorí ìgbà ẹni mo máa ń wà ní ibi iṣẹ́. Sí bá ń ṣiṣẹ́, mi ò kí ń fẹ́ dìde lẹ́nu iṣẹ́ kí n ṣẹ̀ṣẹ̀ ló máa jẹun tàbí kí n ó máa sa àwọn ǹkan míràn. Mo máa fẹ́ ń ṣiṣẹ́ mi tán tí ń tó kúrò ní ibi iṣẹ́ mi. Àárọ̀ àti alẹ́ nìkan ni mo máa ń jẹun. Mi ò kí ń jẹun lọ́sàn án.

Rárá o, èmi ò kín wọ gíláàsì. Àwọn tí wọ́n ọ̀ bà ríran dáadáa tàbí wọ́n ní wàhálà pẹ̀lú ojú wọn ló máa ń wọ gíláàsì. Èmi ò sì ní wàhálà pẹ̀lú ojú mi, bẹ́ẹ̀ ni mo sì ń ríran dáadáa. Nítorí ẹ ni mi ò fi lo gíláàsì. Ṣùgbọ́n nígbà míràn mo máa ń lo gíláàsì tí yóò dáàbò bo ojú mi fún òòrùn kí òòrùn má lò pa ojú mi. Nítorí nígbà míràn tí òòrùn bá pa ojú èèyàn jù, ojú lè mọ rù yàn tàbí kọ́ ojú èèyàn pọ́n. Nítorí ẹni èmi fi máa ń lo gíláàsì òòrùn ní ìgbà òòrùn tàbí ní ọ̀sán.

Mi ò kí n lá là burúkú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mi ò rántí ìgbà tí mo lá là burúkú gbẹ̀yìn, torí mi ò kí n fibẹ̀ lá là burúkú síra mi tàbí sí ẹlòmíràn. Alá gidi ni mo máa n lá. Lọ́pọ̀lọpọ̀ ìgbà gan, mi ò kí n rántí àlà tí mo bá là. Bóyá burúkú ni o, bóyá gidi ni o, lọ́pọ̀lọpọ̀ ìgbà mi ò kí n rántí.

Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, ìgbàgbọ́ àwọn bàbá bàbá wa. Mo gbàgbọ́ nínú rẹ̀ nítorí tí mi ò bá gbàgbọ́ nínú rẹ̀, mo ti ń sọ àṣà àti ìṣe wa nù ni. Ìgbàgbọ́ àwa ọmọ Yorùbá pátá ni mo gbàgbọ́ nínú tí mo sì ní ìtẹríba fún àwọn ìgbàgbọ́ yìí.

Èdè Spanish ni èdè tí ó tún wúmi láti kọ́. Èdè Spanish jẹ́ èdè tó ti wù mí láti kọ́ láti kékeré tí mo sì fẹ́ràn jùlọ. Lẹ́yìn èdè Yorùbá àti èdè Gẹ̀ẹ́sì, èdè Spanish ni mo tún fẹ́ràn jùlọ nínú gbogbo àwọn èdè àti kékeré mo sì ti fẹ́ràn nítorí àwọn ẹ̀gbọ́n mi wọ́n máa ń wo àwọn àwòrán, àwòrán àwọn ènìyàn tí wọ́n máa ń sọ èdè yìí àti ìgbà yìí náà ni mo sì ti fẹ́ràn èdè, èdè yìí.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ọ̀gá mi ò bá lè kọ́ mi ní ǹkan, orí Íńtánẹ́ẹ̀tì mo ti máa ń kọ. Tàbí tí mo bá nílò ǹkan tí mi ò sì mọ ọ̀dọ̀ ẹni tí yóò kọ́ mi, orí Íńtánẹ́ẹ̀tì mo máa ń wò. Ní pàápàá jùlọ orí YouTube ni mo máa ń lò ju tí mo ti máa ń kọ àwọn ǹkan tí mo nílò láti kọ́

Ojo eti ati ojo aiku je ojo ti mo ma n foso mi nitori awon ojo yii na ni mi o ki n lo si ibi ise tabi ile eko. O de n se aso nikan ni mo ma n fo ni ojo yii, mo ma n fo abo, mo ma n nule, mo ma n se eto gbogbo ile mi ati awon nkan mi toyẹ ki n ṣe ni ojo naa. Mo si ma n fo gbogbo aso mi ati aso aburo mi ati aso awon obi mi naa.

Bẹ́ẹ̀ ni, mo máa ń fín tùràrí. Mo fẹ́ràn láti máa fín tùràrí nítorí ọmọ ìjọ mímọ ni mí. Ọmọ ìjọ mímọ, a sì máa ń fín tùràrí gbogbo ìgbà. Tí bá lọ sí ilé ìjọsìn náà, wọ́n máa ń fín tùràrí níbẹ̀. Èmi náà tí bá sì délé ní alẹ́, mo máa ń fín tùràrí nítorí mo fẹ́ràn òhún tùràrí.